Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìborùn torí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jáde lọ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi, mo fẹ́ràn láti máa wọ ìborùn torí á máa dáàbò bo mi tí bá ń jáde lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Tí òórùn bá mú, ó máa ń jẹ́ kí òórùn kó, kó, kó rùn má pa mi. Ìdí tí mo fi fẹ́ràn láti máa wọ ìborùn ni èyí torí ìborùn dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Mo fẹ́ràn láti máa jẹ àmàlà ní ọ̀sán torí tí mo fi fẹ́, ìdí tí mo fi fẹ́ràn láti máa jẹ àmàlà ní ọ̀sán ni wípé àmàlà máa ń mú, àmàlà máa ń fún mi ní okun àti agbára níwọ̀n ìgbà tí mo bá ti jẹ ẹ. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa jẹ àmàlà púpọ̀ púpọ̀ ní ọ̀sán. Ó sì máa ń dáà tí ìyá àgbà bá ṣe àmàlà.

Bẹ́ẹ̀ni, mò máa ń gbọ́ broadcast dáadáa. Ó sì máa ń dùn mọ́ mi tí mò bá ń gbọ́ torí lọ́pọ̀lọpọ̀ ìgbà òhun ni mò máa ń fi, òhun ni mò máa ń fi wò bóyá ohun ti ń lọ ní àgbáyé. Torí láìlo broadcast mi ò lè mọ ohun tí ń lọ ní àgbáyé. Ìdí nìyí tí mo máa ń fi fẹ́ràn láti máa gbọ́ broadcast lọ́pọ̀lọpọ̀ ìgbà torí broadcast dá òun ó sì ní ẹ̀rọ ayélujára tí àwọn eyinbo mọ̀ sí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ayélujára, ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa ra ǹkan púpọ̀ púpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì ayélujára torí lọ́pọ̀ ìgbà ó máa ń mú owó mi dínkù, owó péréte péréte ni wọ́n sábà máa ń fi sí orí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì ayélujára.

Mo máa ń pa àárọ̀ ọkà mi lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti rò pé kí ni mo fẹ́ ṣe ní òní. Mi kì í sábà tètè ṣe, òun ló sì jẹ́ kí ń máa pa àárọ̀ ọkà ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ ṣe nǹkan. Eléyìí sì máa ń dùn mí púpọ̀ púpọ̀ ó sì máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí mo bá ti fẹ́ tí mo bá ti pa àárọ̀ ọkà mi. Èyí ni kò jẹ́ kí ń mọ ohun tí màá ṣe, ó dà máa ń dùn mí púpọ̀ púpọ̀ tí mo bá pa àárọ̀ ọkà mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúlo nǹkan lọ́pọ̀lọpọ̀ ìgbà ó sì máa ń jẹ́ kí n máa le lo nǹkan mi dáradára. Bíi kílósọ̀pù tí ń fi ń fọyín, mo máa ń sábà tún lo àbí ọṣẹ ìwẹ̀ tí mo fi ń wẹ̀ mo máa ń tún lo ní ojoojúmọ́. Èyí ni ó máa ń jẹ́ kí n lè ṣe àtúlo nǹkan dáradára torí láìṣe àtúlo nǹkan lẹ́ẹ̀mejì kì yóò le, kì yóò le pẹ́ títí.

Bẹ́ẹ̀ni, etí mi dára dára lọ́pọ̀lọpọ̀ torí òun ni mo máa ń fi ń gbọ́ ohun tí èèyàn bá ń bá mi sọ̀ láìsí etí èèyàn kò lè gbọ́ran. Ìdí nìyí tí etí fi dára púpọ̀ púpọ̀ láti máa fi gbọ́ ọ̀rọ̀ tí èèyàn bá ń bá mi sọ̀. Etí dára púpọ̀ púpọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa gbọ́ orin lọ́pọ̀lọpọ̀ ìgbà, torí orin tí mo sì fẹ́ràn láti máa gbọ́ ni orin ẹ̀mí torí ó máa ń fún mi ní ìmísí àti ìwà láàyè. Tí mo bá gbọ́ orin ẹ̀mí kò lè sí ìmísí fún mi, mo sì fẹ́ràn láti máa gbọ́ orin ìmísí púpọ̀ púpọ̀

Mo fẹ́ràn láti máa ya àwòrán lọ́pọ̀lọpọ̀ ìgbà torí inú mi máa ń dùn tí mo bá ń ya àwòrán. Èèyún ló sì jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí mo mọ̀ ṣe jù. Láti máa ya àwòrán àwọn èèyàn, àjájá tí àwọn èèyàn bá fẹ́ ṣe ìgbéyàwó àbí ìdáná. Ó máa ń dùn mọ́ mi láti bá wọn ya àwòrán sínú fáánrán.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn, ó sì dáradára láti máa gbó àpò ẹ̀yìn torí ó máa ń jẹ́ kí èèyàn kó nǹkan tí ó bá wuwo síbẹ̀ torí àpò ẹ̀yìn ó dára lọ́pọ̀lọpọ̀ ó sì yẹ kí èèyàn máa gbé àpò ẹ̀yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun mi torí lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn oníbàárà tí ó ti mọ̀ mí mọ́ iṣẹ́ tí mò ń ṣe, wọ́n ò kí ń fẹ́ bá mi rajà ní owó tó bá pọ̀, ṣùgbọ́n tí mo bá pe àwọn oníbàárà tuntun mi, wọ́n á bá mi rajà mi ní iye tí mo bá pè é. Ó sì máa ń dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀ tí mo bá ń pe àwọn oníbàárà tuntun láti wá bá mi ra ọjà mi ní iye owó, iye tí ń bá pè fún wọn, inú wọn sì máa ń dùn gidigidi.

Mo ní ọkọ̀, ọkọ̀ sì pọ̀ jaburata ní, ní ilé mi. Ìdí tí mo fi ní ọkọ̀ tó pọ̀ jaburata ni wípé ìgbàkúgbà tí mo bá fẹ́ jáde ni mò máa ń gbé èyí tí ó bá wù mí. Ọkọ̀ sì dára púpọ̀ púpọ̀ torí òun ni mo máa ń ṣe ohun ìrìnsẹ̀. Mo sì máa ń fi ọkọ̀ mi, mo máa ń gbé rìnrìn àjò lọ sí ìlú mi. Mo sì tún máa ń fi ń ṣe kabúkabú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣí fèrèsé ọkọ̀ mi kalẹ̀. Ó sì máa ń wù mí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń rìn lọ ní ojú pópó. Torí tí mo bá ṣe rin ní ọ̀, ní ọ̀nà ojú pópó, àwọn atẹ́gùn kan wà tí máa ń fẹ́ ní ìta tí mo sì má ń, tó máa ń wù mí láti wọnú ọkọ̀ mi. Ìdí nìyí tí mo máa ń fi ṣí fèrèsé ọkọ̀ mi kalẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ra epo sí ọkọ̀ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti fẹ́ máa rin ìrìn àjò. Èyí ni ó máa ń jẹ́ kí ọkọ̀ mi kọ tó, kí ó lè rìn dáadáa ní ojú pópó. Tí mi o bá ra epo sínú ọkọ̀ mi, mi ò ní lè rin ìrìn àjò lọ sí ìlú òdìkejì tí mo bá fẹ́ lọ. Ìdí nìyí tí mo máa ń fẹ́ ra epo gálọ̀nù kan sí ọkọ̀ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ń tra-- tí mo bá ti ń rìn ìrìn àjò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi torí dókítà a ní òògùn ni mí. Tí mo bá sì lọ sí, ah tí mo bá ti lọ sí ibi tí mo ti ń ra àwọn ọjà mi, mo máa ń kó wá sí ibi tí mo ti ń ta àwọn òògùn, mo dẹ̀ máa ń tò wọ́n síbi tó yẹ kín tò wọ́n sí ibi tó bá tutù àbí tí ibi tó bá gbẹ torí òògùn òyìnbó ó dára púpọ̀ láti máa ṣe ìtọ́jú.

Bẹ́ẹ̀ni, mo máa ń sábà ya àwòrán lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ṣe ráyè, èyí sì máa ń jẹ́ àwọn ọ̀kan lára àwọn ohun tí mo máa ń ṣe jù lọ. Ó máa ń dùn mí tí mo bá ti ń ṣe àbí tí mo bá ti ń ya nǹkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń fọ ọkọ̀ mi níwọ̀n ìgbà tí mo bá gbé jáde tí mo bá dàá padà sí ilé tí n bá rí pé ó ti dọ̀tí. Màá sì po ọṣẹ sínú omi, màá dà á sí ní ara pẹ̀lú kànkàn oní-onílélẹ̀ tí màá rí fọ mọ́tò mi gidigidi láti mọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ná ara mi lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ara bá ń ro mi àbí tí mo bá ṣiṣẹ́ tó lágbára púpọ̀ púpọ̀. Èyí ni ara awọn kan máa ń ṣe tí ara bá ti ń ro mí. Ó sì dáradára púpọ̀ láti máa ní ara torí láìní ara.

Bẹ́ẹ̀ni, mo máa ń rí àkókò láti fi rìn ní ibi tí ibikíbi tí n bá lọ. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìgbà tí mo bá lọ síbi kan, mo máa fẹ́ pe àwọn ẹni tí mo bá fẹ́ lọ bá. Torí láìpẹ́ àwọn ẹni tí mo bá fẹ́ lọ bá, mo lè má bá wọn nílé. Tí ń bá sì tún bá wọn nílé, mo sì tún lè béèrè lọ́wọ́ àwọn ẹni tó bá wà ní àyíká wọn wipé ẹ jọ̀wọ́ níbo ni ènìyàn yìí lọ àbí nibo ni àwọn ènìyàn yìí gbà lọ. Wọn a sì dá mi ní òhun pé àwọn kò mọ̀. Màá sì mú, màá sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti fi pè wọ́n wipé ẹ jọ̀wọ́ níbo lẹ gbà lọ àti pé ṣe kí n dúró dèyín ní àbí kí n máa lọ?

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáradára torí tí mi bá ka àwọn àdéhùn dáradára, mo lè máa ṣe ohun tí ó bá yàtọ̀ sí ohun tí wọ́n kọ sínú nǹkan àdéhùn náà. Torí àdéhùn yìí ni yóò ṣe atọ́nà fún mi níwọ̀n ìgbà tí mo bá fẹ́ ṣe ohunkóhun tí wọ́n bá gbé fún mi. Torí láì ka àdéhùn èèyàn kò lè ṣe ohun tí ó wà ní inú nǹkan náà. Torí àdéhùn ṣe pàtàkì púpọ̀púpọ̀ láti máa ka kó tó dá wọ́lé ohunkóhun. Ìdí nìyí tí mo fi ń ka àdéhùn, àdéhùn tó bá wà nínú àwọn nǹkan wọ̀nyí dáradára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn púpọ̀ púpọ̀ láti máa wọ fìlà. Ó máa ń sábà wù mí tí mo bá ń jáde lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí tí mo bá ní òde pàtàkì kan tí wọ́n mú aṣọ ẹgbẹ́jọdá. Ó máa ń wù mí púpọ̀ láti fi fìlà mi le lórí láti mú kí àwọn kí láti mú kí aṣọ ẹgbẹ́jọdá náà kó jáde ní ara mi dáadáa. Èyí ni àwọn, àwọn nǹkan tí mo like, tí mo fẹ́ràn jùlọ láti máa wọ lọ́pọ̀ ìgbà tí mo bá n múra. Torí láì, láì wọ fìlà sí orí atẹ́gùn àbí òòrùn yóò máa pà yàn ní orí. Ìdí nìyí tí mo fi fẹ́ràn àti máa wọ fìlà dáradára. Torí fìlà ni wọ́n ń pè ní adé orí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn púpọ̀ púpọ̀ láti máa gun alùpùpù torí alùpùpù ni ó jẹ́ ìkan lára àwọn ohun tí mo fi ń ṣe ohun ìrìnsẹ̀. Èyí sì ni ohun tí mo máa ń sábà gbé lọ sí ibikíbi tí mo bá fẹ́ lọ àbí tí kò bá jìnnà sí ẹ̀gbẹ́ ilé mi. Alùpùpù yìí ó máa tún jẹ́ kí ìrìn-àjò mi kó yá púpọ̀ púpọ̀. Tí mo bá ń gun alùpùpù yìí lọ, ara ọkà mi máa ń balẹ̀ níwọ̀n ìgbà tí mo bá mọ̀ wípé alùpùpù yìí kò kúwo púpọ̀ púpọ̀. Alùpùpù yìí jẹ́ ohun ìrìnsẹ̀ tí ó ṣe pàtàkì ní ilẹ̀ òkè tí mo wà, ní ìlú òkè tí mo wà. Àwọn ará, àwọn ará ìlú náà wọ́n fẹ́ràn, wọ́n fẹ́ràn àti máa gun alùpùpù yìí púpọ̀ púpọ̀. Ìdí nìyí tí èmi náà fi fẹ́ràn láti máa gun alùpùpù yìí. Alùpùpù yìí dára púpọ̀, púpọ̀, púpọ̀. Ó sì tún máa ń jẹ́ kí epo, epo, epo, epo kó dínkù jù.

Kọ́kọ́rọ́ mi, mo máa ń fi sí ọwọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ti ilẹ̀kùn yàrá mi. Máa fi sí ọwọ́ torí mo mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà mo tún lè padà sí inú ilé láti lọ mú ǹkan tí mo bá gbàgbé. Tàbí ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì nii tí mo bá ń gùn alùpùpù mi lọ, máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú àpò torí kí ó má baà sọnù. Torí tí ó bá sọnù, kò sí kọ́kọ́rọ́ mii mọ ní ọwọ́ mi. Ìdí nìyií tí mo fi ń fi kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ mi sí àpò mi kó má baà sọnù. Tàbí mo sì lè fi sí ibi tí ojú kankan kò lè rí tí ò fi ni jẹ́ pé tí n bá wọlé màá ṣẹ̀ṣẹ̀ máa wá pé níbo ni kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ mi wà. Ìdí nìyí tí mo fi máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi tó bá, ibi tó bá, ibi tó bá ṣe pamọ́ sí torí kó má baà sọnù.

Ah! O ti pẹ́ gidi gan. Yóò ti máa lọ bí ọdún, ọdún mẹ́ta sí ẹ̀yìn tí mo ti ní alábùburú. Alábùburú tí mo sì ní kẹ́yìn ni, àlá tí mo lá sí àwọn òbí mi pé wọ́n ṣe aláìsí. Alábùburú yìí dẹ́rù bà mí púpọ̀ púpọ̀ tó jẹ pé ó mú inú tèmi gan, ó mú inú mi bàjẹ́ tí mo sì jí láti ojú orun pé, "hà! Irú, irú àlá wo ni irú eléyìí?" Àlá yìí ó dẹ́rù bà mí púpọ̀ púpọ̀ tí mo ẹ pé mo fi jí gbogbo àwọn ará ilé sílẹ̀. Àwọn ará ilé tí mo sì jí sílẹ̀ wọ́n bi mí, wọ́n sáré wọnú yàrá mi. Wọ́n ní, "kí ló ṣẹlẹ̀? Kí ló dé?" tí mo fi ń pariwo láti ojú ọ̀run. Mo ní wí, mo wí fún wọn pé alábùburú kan mo lá láti ojú ọ̀run sí àwọn òbí mi. Wọ́n ní, "hà! Irú àlá burúkú wo ni eléyìí?" Alábùburú yìí ó mú náà àwọn òbí mi bàjẹ́ tó jẹ́ pé àwọn òbí mi gan sọ pé irú orun wo mo sun tí mo fi lá àlá bùburú báyìí.

Ah! Omi tí mo máa ń mu ní, omi tí mo máa ń mu ní ojoojúmọ́, ó pọ̀ ó sì máa ń to lítà méjì torí mo fẹ́ràn omi púpọ̀ púpọ̀. Wọ́n ní dókítà kan, wọ́n sọ fún mi wípé tí mo bá ń mu omi ní ojoojúmọ́, á jẹ́ kí n lè ní agbára àti kí àwọn ara mi kò lè, àwọn nnkan tó wà ní àgọ́ ara mi kò lè tó dáadáa. Omi dára púpọ̀ púpọ̀ bó tiì ṣe gálọ̀nù méjì ni kí èèyàn máa mu ní ojoojúmọ́. Èyí ni ohun tí dókítà alábẹ́rẹ́ náà wí fún mi. Ó ní omi ó ṣe pàtàkì pàtàkì púpọ̀ ní ara, ara, ara, ara èèyàn tó sì máa jẹ́ kí àwọn èèyàn ó ní okun. Omi pú-- omi, omi ṣe pàtàkì gan-an lara, omi yìí sì ni ohun tí mo máa ń mu, ohun tí mo máa ń kokọ́ mu ní ojoojúmọ́ ti n bá jí. Omi ṣe pàtàkì ní àgọ́ ara. Omi ni o. Omi ni, omi ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn èèyàn lọ́wọ́ púpọ̀púpọ̀. Àwọn ẹni tí mo sì máa ń bá lọ́wọ́ púpọ̀púpọ̀, àwọn ni àwọn ọ̀rẹ́ mi torí tí a bá pàdé ní ìgboro àbí ta bá pàdé ní ojú ọ̀nà, mo máa sábà bá wọn lọ́wọ́ púpọ̀púpọ̀. Torí tí mi n bá bá wọn ní ọwọ́, wọ́n máa wò mí pé, írú, kí ló ṣe ọ̀rẹ́ wa tí kò bá wa ní ọwọ́ báyìí? Èyí ni ohun tí àwọn ọ̀rẹ́ mi máa ń fi mọ̀ bóyá inú mi dùn gidigidi. Torí tí mi ò bá bá wọn ní ọwọ́, wọ́n máa wò pé kí ló ṣẹlẹ̀. Èyí sì ni àṣà àti ìṣe wa pé tí a bá ti rí wa àbí tí ọ̀dọ́mọkùnrin kan bá ti pàdé ara wọn, wọ́n á bá ara wọn ní ọwọ́, wọ́n á sì kí ra wọn pé báwo ni ṣe ọ̀ wá dáadáa, àbí tó bá sì jẹ́ pé àárọ̀ ni wọ́n ríra wọn, wọ́n á tún bá ara wọn lówó, wọ́n á tún wí pé báwo ni ọ̀rẹ́ ṣe dáadáa la jí, àbí bó, àbí n bó ni ò ń lọ ní òwúrọ̀ yìí. Èyí sì ni ohun tí àwọn ọ̀rẹ́ àbí a máa ń fi ń kí ra wa ní ìgbàkúgbà tí a bá pàdé ara wa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn eré ìdárayá, eré ìdárayá púpọ̀ púpọ̀. Eré ìdárayá máa ń jẹ́ kí inú mi kó dùn púpọ̀ púpọ̀, a sì máa ń fún mi ní okun àti agbára. Eré ìdárayá tí mo fẹ́ràn púpọ̀ òun ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Tí mo bá ń gbá àwọn ẹ̀yà àbí tí mo bá ń gbá bọ́ọ̀dù ní ì- dà- ẹ́yìn- ní fíídì tá ń pé ní pápá eré ìdárayá, inú mi má ń dùn káwọn yẹn sì máa ń pariwo pé "haà! Ó tútù dùn sínú a wọn", inú mi má ń dùn gidigidi. Èyí ni eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ. Mo sì tún fẹ́ràn eré ìdárayá ká máa sáré ká máa, ká máa nẹ igi síra wa, èyí ni wón ń pè ní rìlèèsì. Eré ìdárayá ká máa nẹ igi síra wa, òun ni ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ràn jù púpọ̀ púpọ̀. Eré ìdárayá ká máa nẹ igi síra wa, ó má ń mú inú mi dùn. Lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ti ní eré ìdárayá gbagi gbagi afẹ́ ṣe, eré ìdárayá gbagi gbagi ó jẹ́ ọ̀kan lára àwọn ohun tí a má ń ṣe púpọ̀ púpọ̀ nígbà tí a wà ní kékeré.

Ah! Mo fẹ́ràn láti kọ́ ohun tó pọ̀ púpọ̀ púpọ̀ níbi iṣẹ́ mi. Iṣẹ́ mi tí mò ń ṣe ni iṣẹ́ tailor. Mo fẹ́ràn láti kọ́ àwọn, àwọn, àwọn nǹkan mí yàtọ̀ sí èyí tí ọ̀gá, èyí tí àwọn aṣọ tí ọ̀gá mi rán. Àwọn ohun tí mo fẹ́ràn láti kọ́ ni àwọn bí a ṣe ń kóṣẹ́ sí aṣọ àti bí a ṣe ń rán òfì, bí a ṣe ń rán àwọn aṣọ damask àbí aṣọ ìbílẹ̀. Àwọn yìí ni ohun tí mo fẹ́ tún kọ́ níbi iṣẹ́ mi. Mo fẹ́ràn láti kọ́ nǹkan tuntun torí tí mo bá kọ́ nǹkan tuntun, ó máa tún jẹ́ kí iṣẹ́ mi kó tún yàtọ̀ ju ti ọ̀gá mi lọ.

Rárá, mi ò fẹ́ràn oúnjẹ tó bá ta, torí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jẹ oúnjẹ tó bá ta, a máa jẹ́ kí ẹnu kó máa ta mí, mi ò ní lè sọ̀rọ̀ dáadáa. Ìdí nìyí tí mo fi, tí ń fi fẹ́ràn oúnjẹ tó bá ta púpọ̀púpọ̀. Torí a máa jẹ́ kí ẹnu kó.